Ah, mo fẹ́ràn àti lọ sí ilé ìṣẹ̀mbáyé dáadáa dáadáa. Mo dè ti lọ ní ọ̀pọ̀ ìgbà, ṣùgbọ́n ah, ẹ́, ní àsìkò tàwà yì ṣá, kò fi bẹ́ẹ̀ jẹ́ ẹ́, ohun tí mo lè sọ pé boyà ọ wu mi ṣe mọ́, torí àti ẹ́, gbogbo a ti wà ní ayé tọ́ ṣe pé every-- gbogbo nǹkan ti gbogbo nǹkan ti yàtọ̀. Ní ẹ́, nígbà, nígbà kan sẹ́yìn sẹ́yìn, ẹ́, o ní ilé ìṣẹ̀mbáyé wa tó, tó jẹ́ pé a, ó ṣe, ó ṣe gbọ̀ǹgbọ̀ǹ lọ́kàn gbogbo àwọn èèyàn. Ṣùgbọ́n níìsín ah, gbogbo nǹkan ti yàtọ̀. Ah, àwọn ibi tí à ń pè ní oko nígbà kan wọ́n ti di ìlú báyìí. Tó sì jẹ́ wípé ah, kò fẹ́ ṣi ẹ́, kò fẹ́ ṣe oko mọ́ àbí ìṣẹ̀mbáyé mọ́. Ṣùgbọ́n nínú àwọn ah, lílọ tí mo ti lọ rí, eléyí mo fẹ́ràn jù náà ni ìgbà tá a lọ nígbà ah, ọdún iléyá. Ah, ó ti tó bí ogún, ogún ọdún síṣìn báyìí. Torí mo kéré dáadáa nígbà náà. Àbúrò bàbá mi náà lo wá gbé wa ní ọjọ́ tá ń wí. Ah, ó jẹ́ ọjọ́ láàárọ̀ kùtùkùtù ni wọ́n á gbé wa. Ó dà je ọjọ́ kan jẹ́ pé oorun tete jáde ní ọjọ́ náà. Inú ọkọ̀ Micra, ọ̀un naà ni wọ́n gbé wa sí, tán ti gbé wa lọ. Ìrìnàjò náà tó bí ọgbọ̀n ìṣẹ́jú tí a fi rìnrìn, ó tó bí ọgbọ̀n ìṣẹ́jú tí a fi rìnrìn ìrìnàjò náà lọ́jọ́ náà. Ah, nígbà tí a dé ah, tí mo kọ́kọ́ pàdé ah, ẹni tó jẹ́ ìyá tó bí bàbá mi, mo dì maa wọn, a jọ sọ̀rọ̀. Wọn fún mi ní oríṣiríṣi nǹkan. Ah, wọ́n ò ní ah, ohun tí à ń pè ní fíríjì níbẹ̀, ṣùgbọ́n tipẹ́ síbẹ̀ omi wọ́n tutù. Omi tó tutù dáadáa ni. Ah, ẹ́, ìṣẹ̀lẹ̀ tó ah, lílọ tí mo lọ lọ́dún náà náà jẹ́ lílọ tí mo, tí mo ò lè gbàgbé. Torí oríṣiríṣi nǹkan la rí, oríṣiríṣi eré la ṣe, à pàdé àwọn ẹbí, àwọn èèyàn lọ́lọ́kàn ọ jọ́ kan. Ah, tí ó bá ṣe pé àǹfàní irú nkan báyí ṣí wà ní ayé ìsìn dáadáa tí ènìyàn lè máa ṣe kó dá, mi ò bá, mi ò bá cast kini yẹn mi ò bá gbé sórí gan.

À, bẹ́ẹ̀ni, mo má n ṣiṣẹ́ ju wákàtí lọ ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà kò kí n ṣe pé mo má mọ̀ bó ṣé àbí bóyá mo fẹ́ ṣé. À, oríṣiríṣi nǹkan ló má n ṣẹlẹ̀ níbi iṣẹ́ tó ṣe pé, à, èèyàn ní àsìkò, èèyàn ní àsìkò wà láti ṣẹ ju, à, wákàtí lọ. A ya fí ẹni tí ó bá n ṣe iṣẹ́ náà ní ṣe pé, à, bó ṣe ni a ṣe niyen jẹ́ n ṣe bẹ́ẹ̀. Ẹni tó bá nífẹ̀ẹ́ iṣẹ́ tó n ṣe yóò má ṣẹ ju wákàtí lọ. Bo ti má n rí nù. Ọ̀pọ̀ ìgbà ni ó má n rí bẹ́ẹ̀ tó ṣe wí pé, à, fún àpẹẹrẹ, tó ṣe wí pé à, èèyàn má ṣẹ ju àsìkò toye ki eniya siṣẹ́ lọ. Fún àpẹẹrẹ, mo ti ṣiṣẹ́ ní ilé iṣẹ́ búrẹ́dììrì tó ṣe wí pé, à, iṣẹ́ tí mo gba bẹ́ẹ̀ lọ ní pé kí n má bá àwọn èèyàn, kí n má ta búrẹ́dì fún àwọn èèyàn pẹ̀lú mọ́tò. Ọ̀kọ̀ọ̀kan ló má gbé wa lọ lẹ́yìn àárọ̀ lẹ́yìn tí a bá ti to àwọn ọjà náà sínú mọ́tò tán. Má gbé, má bàtà fún àwọn kọ́sítọ́mà, àwọn alábàá, àwọn oníbàárà. Ó má n ṣẹlẹ̀ ní ọ̀pọ̀ ìgbà tó ṣe wí pé ọjà ó kù, à, àwọn bí kọ̀sìpà tẹ́ pé kò pon dandan fún mi láti dé ibẹ̀ láti lọ ta ọjà fún wọn ṣùgbọ́n nípa pé, ẹ́ẹ̀, mo ní tara ajẹ́ mi ò kí n fẹ́ kí ọjà mi ṣẹ́ kù lọ sílé. Ìdí nì to pé màá wá gbìyànjú láti dé gbogbo ibi tó ẹ kí n dé pé kí n ṣàlétà ọjà ìtàn. Àsìkò tí wọ́n fún wa nígbà mí ti lè lọ pé ó dá o O n gbéra báyìí láàgo méje títí, à, a aago mẹ́ta kó padà dé. Aago mẹ́ta ó ti lù ní ọ̀pọ̀ ìgbà tó ṣe pé mo sì má wà lórí ìkiri tí mo n dá àwọn oníbàárà lóhùn. Nítorí pé mi ò kí n, mi ò kí n tẹ́mi lọ́rùn láti kó ọjà jáde láàárọ̀ kí n tún wá kó wọn padà ní alẹ́ àbí kí n tún padà kó wọn kó padà ní ọ̀sán. À, èmi nìkan kọ́ ni mò n ta, èmi nìkan kọ́ ni mo jẹ́ ẹni tí ó n bá ilé iṣẹ́ yìí ta búrẹ́dì. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà bẹ́ẹ̀ tó ṣe pé èyí tí mò ń ṣe wọ́n ò ní lè ṣe bẹ́ẹ̀. Látàrí pé, à, wọn ò fẹ́ ṣiṣẹ́ ju wákàtí lọ ṣùgbọ́n tí èèyàn bá nífẹ̀ẹ́ tó ń ṣe tó dẹ́, tó sì jẹ́ ǹkan tó le tara jẹ́, à, yóò ṣiṣẹ́ ju wákàtí lọ.